Owó ọ̀tún ni mò ń lò. Mi kì í lo owó òsì. Mo kàn lè fi owó òsì gba ǹkan mú. Ṣùgbọ́n owó ọ̀tún gangan ni ó jẹ́ owó tí mò ń lò. Nítorí owó ọ̀tún mi, mo lè fi ṣe ǹkan tí ó bá wù mí. Ó rọ̀ mí lọ́rùn láti fi ṣe ẹni tí tí mò bá ń ṣe. Ó rọ̀ mí lọ́rùn ǹkan. Kò sí tí mo bá fẹ́ kọ ǹkan, tí mo bá fẹ́ jẹun, tí mo bá fẹ́ wẹ̀, tí mo bá fẹ́ brush, kò sí ǹkan náà tí mo fẹ́ ṣe, owó ọ̀tún ni. Owó òsì kò rọ̀ mí lọ́rùn. Tí mo bá ní pé kí n ṣe, ó máa n-- kò kí n wá smooth. Ó máa ń ṣe jàkújàkú, ó máa ń ṣe bákanbákan díẹ̀díẹ̀. Ṣùgbọ́n owó ọ̀tún yẹn, àh! Ilé yẹn ó wà moderate dáadáa. Tí mo bá ń jẹun, owó ọ̀tún ni. Tí mo bá fẹ́ wẹ̀, owó ọ̀tún ni. Tí mo bá fẹ́ fọṣọ, owó ọ̀tún ni. Ẹni tí mo bá fẹ́ ṣe, owó ọ̀tún ni. Mi ò kí ń lo owó òsì. Àti pé owó òsì yẹn kò dá láti máa fi ṣe ǹkan especially láti máa fi jẹun. Kò dá rara. Ó kò, kò sí ǹkan tó dá fún yẹn láti máa fi jẹun.

Ah! Mi kì í na ara mi, báwo ni màá ṣe na ara mi? Ìgbà tí mi ò ṣe nǹkan kan tí mi ò bá wò pọ̀sẹ́ rọ̀ kó pọ̀sẹ́ ò láti máa na ara mi. Hmm, the only thing tó lè mú èèyàn na ara rẹ̀ ní bóyá èèyàn bá ṣe nǹkan tí èèyàn wá rọ̀nu pé "á, ohun tí mo ṣe yìí ó sì kù díẹ̀ ká tó, kò dẹ̀ dà o, kò dẹ̀ bojú mu." Èèyàn lè máa na pé ah! Báwo ni mo ṣe wu irú ìwà báyìí? Bóyá sí ẹni kejì èyàn ni o, bóyá sọ́ré èyàn ni o, bóyá sí aládùgbò èyàn ni o. Ẹnikẹ́ni tí èèyàn bá wù wà bẹ́yẹn sí, ọ̀kan èèyàn máa ma bàjẹ́. Tókan èèyàn bá ti ń bàjẹ́, bẹ́ẹ̀ ni èèyàn máa ma gbìyànjú láti na ara èyàn. Àmọ́ tí kò bá ti sí ìyẹn níbẹ̀, à, kí ló fẹ́ fa kí èèyàn ma na ara èyàn? Mi kì n na ara mi o, rárá àti rárá o. Kò sí nǹkan tí mo fẹ́ fi na ara mi. Lẹ́yìn tí, hín, ti èmi àti àwọn èèyàn bá ń ṣe tàbí ní ìgbà tí wọn bá ń ṣeré, mo lè máa fọ́wo le pé "hì, ṣé orí pé mo ti na ara mi?" Mi kì í na ara mi.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni àkókò ọdún iléyá òun ni mo fẹ́ràn jù. Ó jẹ́ àkókò tí mo fẹ́ràn jù nítorí àkókò ọdún iléyá yẹn, ó jẹ́ ìgbà tí àwọn èèyàn máa ń wà ní-- tí ó ti, tí ó gba àwọn èèyàn máa wá sí ilé, tí ojú máa pé, tí ẹsẹ̀ máa kó. Most of àwọn èèyàn ló máa wà ní around, kò ní sí ìyọnu kankan. Everybody máa wà ní ayọ̀ àti àlàáfíà. Àkókò tí mo máa ń fẹ́ kí, tí mo, tí mo, tí mo fẹ́ràn jù ni yẹn. Nítorí gbogbo àwọn tí a ti rí tipẹ́, bóyá àwọn tajọ lọ sí school nígbà kékeré ni ọ̀nà, àbí àwọn tajọ gbé àdúgbò ni ọ̀nà, àbí àwọn tajọ gbé ilé ni ọ̀nà, àbí àwọn family ẹni, everybody máa ríra wọn, àjọ máa yọ̀ mọ́ra wọn. Gbogbo àwọn tí ó pẹ́ tọ̀, bóyá, ẹ, ọdún kan, méjì, mẹ́ta, mẹ́rìnlá ti ríra wọn kíẹ́n, ta tí sọ̀rọ̀ kíẹ́n, a mọ ara wa, a máa yọ̀ mọ́ra wa, àjọ máa jẹun papọ̀. Ìfẹ́ yẹn tó máa e-exist láàárín wa, àsìkò tí mo fẹ́ràn jù, ó sì máa dùn gan.

Ẹ̀ẹ̀kan náà ni a máa ń ní ìpàdé ọlọ́ ṣe ọ̀sẹ̀. Ẹ̀ẹ̀kan ni a máa ń ní ìpàdé náà. Ìpàdé náà sì re kí sí wípé bóyá ó máa ń fi bẹ́ẹ̀ lọ déédé pé tí ó máa ń fi bẹ́ẹ̀ wáyé ni tó máa ń pẹ́ lọ títí ní ìpàdé tí a máa ń ní ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Ká kàn fi bá ara wa sọro ní sókí lórí bí iṣẹ́ ṣe n lọ nǹkan nkan náà ni. Ìpàdé náà máa ń wáyé ní ọjọ́ Monday ní àárọ̀ kùtùkùtù ní ǹkan bí i ago, ní ǹkan bí i ago mẹ́jọ sí mẹ́jọ abọ́ àárọ̀. Ẹ ni láti jókòó tí a ti ṣe ìpàdé, kí la fẹ́ ṣe nií ọ̀sẹ̀ yìí o, bò ní nkan tí a fẹ́ ṣe o. Ẹ mọ̀ pé òní ni ọjọ́ ajé o, ẹ jẹ́ ká mọ̀ ju tó isẹ wa. A fi gbà ara wá ní ọ̀rọ̀ ìyànjú náà ni. So dá tí kọ fi ní ṣe ìmẹ́lẹ́ ní ibi iṣẹ́, wọn ò dẹ́ fi ní mọ́ ro ejo ẹlẹ́jọ́, wọn ò lè kojú mọ́ ìṣe wọn. A dẹ ṣàdúrà, ọ̀n kàluku o dẹ gbà ọ́fíìsì rẹ̀ lọ.

N ó, epo ọkọ̀ mi gbò ó, kòkó ìgbà tí mò ń ra nǹkan ni ọjọ́ Saturday, ọjọ́ Saturday. Léè tí jẹ́ pé mi ní lọ sí ibi iṣẹ́ gbà mí ọjọ́ Sunday, nítorí àwọn ọjọ́ yòókù yẹn, ẹ mọ̀, a lọ sí ibi iṣẹ́. Kásọ̀pá Adé, ó ti mọ̀ káàdì ò tí máa wà àti wípé mi kì í sábà ra epo. Ẹ̀kọ̀kan tí ìyẹn bá fẹ́ ra epo, bí à mọ̀ ọ sábà ra rẹ̀, mọ̀ ọ ra ní ẹ̀kọ̀kan ní àárín ọ̀sẹ̀, but kòkó ìgbà tí mò ń ra náà ni òpin ọ̀sẹ̀. Léè tí ṣe ọjọ́ Saturday àti ọjọ́ Sunday, ìyẹn ọjọ́ ìsinmi, ọjọ́ tí mo mọ̀ tí àwọn sábà ra epo ni. Ni tó bá sì mú tí a bá fẹ́ fi ra epo ní during the week tó jẹ́ báyìí Monday sí Friday, kí ọmọ ẹni kan ni ẹ máa rán láti ibi iṣẹ́ lọ pé kó lọ ra wá. Ní ìgbà tí wọ́n bá fẹ́ kó lọ fésì, ẹ sẹ̀ máa lọ wá.

Ah! Bẹ́ẹ̀ni mò ń gbìyànjú díẹ̀ lórí ǹkan tuntun ṣe. Mò ń gbìyànjú díẹ̀. Ọ̀pẹ yẹ pé, ẹ́, gbogbo nkan náà kọ́ ni èèyàn lè mọ̀ tán ní ilé ayé. But the little tí Ọlọ́run bá ká dára pé kí èèyàn ní ìmọ̀ rẹ̀, èèyàn gbọdọ̀ fi fà ilé, èèyàn sì gbọdọ̀ fi ṣe ìmẹ́lẹ́. So ǹkan tó ń ṣẹlẹ̀ ní yén little tí mo mọ̀, mò ń try, mò ń ṣe. Mo dén fi ń assistí àwọn colleague mi nítorí, ẹ́, ẹ́, wọ́n ní irù kí Èèyàn jó ṣiṣẹ́ papọ̀, kí Èèyàn jó fọwọ́ Ṣọwọ́pọ̀ ohun ló máa ń mú jẹ kí iṣẹ́ kó wà mọ́ smooth, àrán kí gbogbo ẹlẹ́dè dé. So ó ti jẹ́ ẹni mó ọ̀

Oríṣiríṣi ẹ̀bùn ni mo fẹ́ràn, oríṣiríṣi ẹ̀bùn mo fẹ́ràn fáwọn ènìyàn mi, but eleyii tí mo mọ̀ tó ṣe kókó ni pé kí n fún wọn ní owó, yàn ti o, mo ba fẹ fún wọn ní èbùn, ìdí ni wípé, ah, most of, wọn pé kí ni, ọ̀pọ̀ tí ni yáwó, ọ̀pọ̀ tí bímọ, all those things. And ẹ̀bùn ti'yán o fún wọn tó lè ní value si wọ́n more, this time ni owó because gbogbo wa la mọ bí nǹkan ṣe rí, nǹkan le díẹ̀, fún wọn láti fúnra nǹkan fún wọn. A máa wo pé wasting of money ni, but t'eeyan bá fún wọn ní owó, wọ́n lè mọ nǹkan tí wọ́n fi owó yẹn ṣe àti pé ẹni t'eeyan fẹ́ ra nǹkan fún, èèyàn o mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí i. Ni moment yẹn èèyàn o sì le mọ, èèyàn o mọ'rú nǹkan tó nílò. Ìdí nìyẹn tí mo fi choose láti máa fún owó ju ríra nǹkan lọ.

Ìgbà tí mo máa ń lo fóònù mi ní ojoojúmọ́, gbogbo ìgbà náà mi mo máa ń lo fóònù mi lójoojúmọ́ nítorí, mo fẹ́ lè ní irinṣẹ́ mi náà níi. Gbogbo ìgbà ni mo máa ń lo fóònù mi ní ojoojúmọ́. Ọ̀kan jẹ́ wípé kìí ṣe wípé gbogbo ìgbà ni mo máa ń tẹ̀ ẹ́. Gbogbo ìgbà ni mo máa ń lo fóònù mi ní ojoojúmọ́ tí mo bá ti ń ṣe iṣẹ́ tí ó sì máàn jẹ́ kí most nǹkan kí ó rọ̀mí lọ́rùn dáadáa nítorí tí ọ bá ṣí titi fóònù náà, yi ó, yóò critical díẹ̀ ọ. Gbogbo ìgbà ni mo máa ń lo fóònù mi ní ojoojúmọ́ fún iṣẹ́ tí n bá sì ṣiṣẹ́ gan. Mo máa ń lò ó nígbà mi bóyá tí mo bá wà boring mò lè máa fi play game, like kí n máa fi wo fíìmù, tàbí kí n máa ka news, kí n máa ka sport, all those things lórí rẹ̀. Ọ, nǹkan tí mo ń bú sí wá ni mo ń lò ó ní gbogbo ìgbà ni.

Bẹ́ẹ̀ni, mo mọ ń ra nǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì. Mo mọ ń ra nǹkan lórí oríṣìíríṣìí ǹkankan ni mo sì ti ra ní orí Íńtánẹ́ẹ̀tì fún bí àpẹẹrẹ nísìń. Tẹlifíṣàn mi tí mò ń lò nílé, orí Íńtánẹ́ẹ̀tì ni mo ti ràá, èyí ni lórí Jumia. Ehn, mo tún ń ra wáífì, mo ra wáífì náà lórí Íńtánẹ́ẹ̀tì. Mo sì ń mọ ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì tọ́pọ̀tọ́pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ gan ní miì rantí mọ́ nínú àwọn nǹkan tí mo rà ní orí Íńtánẹ́ẹ̀tì tí mò sí, tí wọ́n sì máa ń gbé wá lé tó jẹ́ pé nǹkan tí mo bá béèrè fún náà ni wọ́n ń dẹ́lífà fún mi. Bẹ́ẹ̀ni, mo mọ ń ra nǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì.